Mò ń lo ẹ̀rọ ayára bí àsá ní ojojúmọ́, mi n tí pa ojọkàn jẹ rí. Gbogbo ìgbà ni mo máa ń lò ó. Ó dára lọ́pọ̀lọpọ̀, ó yára ju àsá gan lọ, fun ará rẹ̀. Bẹ́ẹ̀ni, mi ò pa ojọkàn jẹrí, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni.

Rárá o, èmi e ṣíṣe ọ̀fẹ́ o, èmi máa ń gbowó ni o, iṣẹ́ ọ̀fẹ́ kẹ́, mi i n ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí rárá, rárá, mi ò, mo ní ahun gan ni, so mo máa ń gbowó ti n bá ṣiṣẹ́, mi ì ṣiṣẹ́ ọ̀fẹ́ rí, bẹ́ẹ̀ni miì ṣiṣẹ́ ọ̀fẹ́ rí.

Rárá o, mi ò mọ̀ bí wọ́n ti ń pẹja o. Mi ò pa ẹja rí. Mi ò bá wọn pàtéèkì nínú pípẹja. Mi pa ẹja rí ní ayé mi. Mi ò lọ sí odò yìí ní ayé mi. Mo kàn máa ń wo àwọn èèyàn tí wọ́n bá ń pa ni o nínú fíìmù, nínú àwọ̀ran,

Rárá o, mi ò kí ń ya àwòrán dáadáa bẹ́yẹn náà, bọ̀ọ̀ mo máa ń ya àwòrán ní ẹ̀kọ̀ọ̀kan. Bíi ọjọ́ ìsinmi báyìí mo lè ya ọyọ́ kan tàbí méjì. Mi ò kí ń sábà ya àwòrán báyìí. Mi ò fẹ́ràn kí n máa ya àwòrán, bẹ́ẹ̀ ni.